Onírúurú àwọn ètò ni mo máa ń gbádùn tí mo rántí nígbà èwe. Mo rántí ìgbà tí wọ́n bá ń ka ìròyìn aago mẹ́jọ, àwọn ìlù tí wọ́n máa ń lù níbẹ̀, ibikíbi tí ènìyàn bá wà tó bá ti gbọ́ ìlù yẹn, pàápàá jù lọ. Èmi àti bàbá mi ni àjọ máa ń tẹ́tí sí ẹ̀rọ amóhùnmáwòrán nírú àkókò bẹ́ẹ̀. Tí ó bá ti tó aago mẹ́jọ tí a bá ti ń gbọ́ dàndán, dáńdán, dàndán dán a ti mọ̀ wípé ìròyìn ti tó nìyẹn. Àá dẹ̀ lọ gbọ́ ọ. Lórí ẹ̀rọ amóhùnmáwòrán, ohun tí a máa ń wò ní Africa Magic.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ oúnjẹ tí ó bá kù. Ìdí ni wípé nígbàkígbà tí oúnjẹ bá kù, mo máa ń ṣe ìtọ́jú rè lọ́nà tí óò ṣe padà wúlò fún mi ní ìgbà mìíràn. Oúnjẹ wọ́n ju kí ènìyàn máa fi oúnjẹ táfàlà tàbí kí ó máa fi oúnjẹ ṣeré lọ. Nítorí náà, gbogbo óúnjẹ tó bá ti kù nínú ilé tèmi, èmi a máa tọ́jú rè lọ́nà tí yi ò ṣe gbà ṣe jẹ nígbà mìíràn.